So nígbà tí mo bá jí ní òwúrọ̀, ọjọ́ kọ̀ọ̀kan, bí mo bá kíkẹ́ ẹni tí bá dìde, ni ago ogó márùn-ún tí mo bá jí, ìgbà mí ago mẹ́rin, ago mẹ́rin àbọ̀, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ago márùn-ún tí mo bá jí, màá dìde, màá wò yíká bí inú lé ṣe rí, pé ṣé bí mo ṣe fi sílẹ̀ nígbà tí mo sùn, bẹ́ẹ̀ ni mo bá. Lẹ́yìn èyí, màá lọ sórí ìkúnlẹ̀ mi láti dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba akiri ṣore, pé ó ṣe ohun àná ó tun fún mi ní àǹfààní láti tún lè jí ní òwúrọ̀ yìí láyọ̀ àti àláàfia torí pé apá ṣe é gbé, ẹsẹ̀ ṣe é gbé. Lẹ́yìn tí bá dúpẹ́ tán, tí bá, tí bá dúpẹ́ tán, lẹ́yìn tí bá dúpẹ́ tán, màá wá dìde, màá bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́ mi. Màá kọ́kọ́ gbá ilẹ̀ ilé, màá tún un ṣe, màá, màá, màá fi aṣọ, màá fi gbon gbogbo eruku, màá sì yọ jàǹkà àwọ̀ tí ó bá wà ní àyíká. Lẹ́yìn èyí, màá fọ abọ́ ìjẹun, màá sì sanù. Lẹ́yìn bẹ́ẹ̀, màá gbé oúnjẹ mi kaná. Lẹ́yìn tí bá gbé oúnjẹ mi kaná, láàárín wákàtí tí mo bá gbé oúnjẹ mi kaná yẹn, màá bẹ̀rẹ̀ ètò ìlera tí mo bá ń ṣe ní òwúrọ̀. Màá ṣe nǹkan tí wọ́n ń pè ní press-up àti oríṣiríṣi eré ìdárayá mi láti lè mú kí ara mi kí ó jí pépé sí iṣẹ́ ojúmọ́ mi. Lẹ́yìn náà, tí n bá dáná tán, màá bọ́ sí ilé ìwẹ̀ láti wẹ̀. Tí n bá ti wẹ̀ ìwẹ̀ mi tán tí mo fọ enú mi, tí mo, tí mo, tí mo wọ aṣọ mi, màá wá lọ sí ìdí oúnjẹ mi láti lè dì ì ṣẹ̀ àbí láti lè bú sí orí tábìlì ìjẹun. Lẹ́yìn èyí ni màá jẹ oúnjẹ mi, tí màá jẹ oúnjẹ mi tán ni màá gbé ẹrù mi àbí ohunkóhun tí mo bá fẹ́ gbé láti lọ sí ibi iṣẹ́ òjọ́ mi. Báyìí ni mo ṣe máa ń ṣe ní gbogbo ìgbà tí Ọlọ́run bá ṣe ràn mí lọ́wọ́ sí.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti gun kẹ̀kẹ́. Nígbàtí mo wà ní ọmọ ọdún mẹ́fà sí ọmọ ọdún méje, mo sọ fún bàbá mi pé mo fẹ́ ra kẹ̀kẹ́, bàbá mi sì rà fún mi. Láì mọọ gùn, ó di àkókò kan mo rò pé bàbá mi a lè kọ́ mi ni, ṣùgbọ́n nítorí iṣẹ́ àti àwọn ohun tí wọ́n ń ṣe, wọn kò ní ànfàní láti lè kọ́ mi. Wọ́n wá fà mí lé ọmọ ọ̀rẹ́ wọn kan lọ́wọ́, èyí tí ó jù mí lọ pẹ̀lú ọdún mẹ́ta gbáko. Èyí ohun ló kọ́ mi ní kẹ̀kẹ́ gígùn tí mo sì fi mọọ gùn. Nígbàtí mo dàgbà tán tí mo dé bí ọmọ ọdún márùndínlógún, a ní ìfigagbága kẹ̀kẹ́ gígùn láàrin awá tí a wà ní àyíká wa. Èyí tí wọ́n sì sọ pé ẹni tí ó bá gbégbá orókè, a gbá owó tí wọ́n má ń pè ní ọgọ́rùn thousand naira ìyẹn hundred thousand naira ni ẹni náà má gbà. Bàbá mi sì sọ fún mi pé kí èmi náà kí ó gbìyànjú láti ṣe èyí nítorí ní ìgbà yẹn mo ti ra kẹ̀kẹ́ àgbàlagbà. Mo gun o mo gun. A ṣe ìdíje náà fún bí ọjọ́ mẹ́ta. Nígbàtí ó di ọjọ́ kẹta, mo figagbaga pẹ̀lú ẹni tó kù l'ẹ́gbẹ̀ èmi, mo sì borí. Nítorí ìdí èyí wọ́n fún mi ní ọgọ́rùn thousand naira yẹn. Ó jẹ́ kí inú mi kí ó dùn. Mo sì tún mú eléyì mo tún fi ra kẹ̀kẹ́ tó wù mí láti ọkàn mi láti ra. Eléyì dẹ̀ sì wà ní ilé ti di dididi ìsinsìn yí. Gbogbo ìgbà tí mo bá ń rí ni mo má ń rántí ni mo dẹ̀ má ń dúpẹ́ pé mo mọ̀ kẹ̀kẹ́ gun.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Akíntọ̀míwá, èyí tí ó túmọ̀ sí wípé ọmọ alágbára ló wá sí ọ̀dọ̀ ẹni. Akin ni alágbára, tọ̀míwá ẹ̀yìn ẹ̀ ni ohun tí ó wá sí ọ̀dọ̀ ẹni. So Akíntọ̀míwá ni pé kíni ọmọ alágbára ló wá sí ọ̀dọ̀ mi. Ìdí tí mo ṣe ń jẹ́ orúkọ yìí ni pé nígbà tí mo wà nínú oyún pẹ̀lú ohun tí àwọn òbí mi sọ fún mi. Wọ́n ní mo jẹ́ ọmọ tó le nínú oyún gan ìpá miiyan torí pé kíni ó nira fún wọn láti sọ pé àwọn fẹ́ yọ̀ tàbí àwọn le ṣe nǹkan si. Mo sì jẹ́ ọmọ tí kò fún wọn ní wàhálà nípa ìlera. Nígbà tí a bí mi sáyẹ́ tán, mo jẹ́ ọmọ tó jẹ́ pé kíni kò fún wọn ní ìdààmú, kò fún wọn ní wàhálà kankan. Eléyìí sì fi hàn pé Akin ni mí. Wọ́n sì fi, eléyìí sì jẹ́ kí mo jẹ́ ọmọ tó ní agbára tí kò sì kí bẹ̀rù oun kó oun bó ti wulẹ̀ kí ó mọ̀. Wọ́n ní nígbà tí mo wà ní kékeré bí i ọmọ ọdún mẹ́ta gan, mo rí oun kan tí wọ́n máa ń pè ní ejò ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi. Mo sì yí bá a ṣeré láì tí ẹ bí kí tà ohun tí ó jẹ́. So mo mọ ìtumọ̀ orúkọ mi. Alágbára ni, ọmọ alágbára tọ̀ mí, o lówá mi wá. Mo sì mọ̀ pé kíni alágbára ni mò ń ṣe.

Bí mo bá fẹ́ ra nǹkan, ó pé oríṣìíríṣìí, tó bá jẹ́ pé ohun tí mo fẹ́ jẹ ni, mo máa ń ra nǹkan láti orí íńtánẹ́ẹ̀tì, tó bá jẹ́ pé oúnjẹ àrà jẹ ló wù mí jẹ, èyí sì sòwọ́n púpọ̀ torí pé mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ jẹ. Oúnjẹ tí mo bá fẹ́ jẹ, màá ra ohun èlò rẹ̀ ní àyíká mi, tàbí kí n gba ibi tí wọ́n máa ń pè ní ọjà lọ láti ra ohun tí mo fẹ́ máa dá iná oúnjẹ tí mo máa sè tí mo sì máa jẹ sínú ara mi. So tí mo bá fẹ́ ra nǹkan tó bá jẹ́ wí pé ohun èlò ni, màá bọ̀ àyíká, tó bá jẹ́ wí pé ohun tó jẹ́ pé iye tí wọ́n ń tà ó kéré ó sì dára ju ohun tí ó wà ní orí íńtánẹ́ẹ̀tì lọ ni, màá rà láyíkà. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà orí íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń rà torí ohun tí mo máa ń rí ní orí íńtánẹ́ẹ̀tì ó máa ń wù mí ju ohun tí ó wà ní àyíká lọ, àti pé ohun tí mo bá rí ní orí íńtánẹ́ẹ̀tì iye owó rẹ̀ ó máa ń kéré sí ohun tí ó wà ní àyíká lọ torí pé àwọn tí wọ́n ń tajà ní àyíká wọ́n a máa gbé èrè púpọ̀ lé ohun tí wọ́n ń tà ju àwọn tí wọ́n wà ní orí íńtánẹ́ẹ̀tì lọ torí ní ọ̀pọ̀ ìgbà àwọn tí wọ́n ń ṣe ni wọ́n ń tà á ní orí íńtánẹ́ẹ̀tì. Eléyìí, èyí sì máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ àti inú dídùn pé ohun tí mo fẹ́ rà yìí ó jẹ́ ohun tí ó dára àti ohun tí kò ní fún mi ní wàhálà àti tí kò ní fa èdè-áiyedé. Nítorí ìdí èyí, mo máa ń sábà ra ohun tí mo bá fẹ́ rà ní orí íńtánẹ́ẹ̀tì tó bá ti jẹ́ pé ohun èlò fúnra mi ni tí ó dẹ̀ ń ṣe ohun tó jẹ́ pé ohun tí mo nílò kíákíá. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ohun tí mo nílò kíákíá ni, mi ò ní, mi ò ní ohun mi láti ṣe ju pé kí n rà á ní àyíká àbí níbi tí, ní ẹyẹ níbi ar'ọ̀wọ́tò mi.